Mo ma ń mu coffee lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń mú mi lára yá, ó máa ń mú mi jí pípé. Mo máa ń mu coffee kí n ba lè gbaradì fún iṣẹ́ òòjọ́. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń mu coffee. Láàárín ọ̀sẹ̀ tí mo bá délé náà, mo máa ń mu coffee. Coffee wúlò gidigidi gan, ó dẹ̀ máa ń ṣara, ó máa ń ṣara lórí. Ó wù mí kí n máa mu coffee lọ. Mo ma ń mu ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ lọ́pọ̀ ìgbà lẹ́nu iṣẹ́ tàbí tí mo bá wà nílé.

Oríṣìíríṣìí ìṣòro ló wà, bí a de sẹ máa ń kojú ẹ̀, ó yàtọ̀ síra wọn. Nígbà mìíràn, àwọn ìṣòro mìíràn lè wà ní ẹnu iṣẹ́ tó yẹ pé a máa yanjú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí ba fẹ́ yanjú ìṣòro lọ́pọ̀ ìgbà, a máa kọ́kọ́ wo ibi tí ìṣòro tí kọ́kọ́ wọ́pọ̀ wà, ká tó yànà náà bá ṣe tú ìṣòro náà ṣe. Ní Ọpo ìgbà ó lè jẹ́ lórí owó oṣù tàbí ilé iṣẹ́ ò lọ déédéé. Gbogbo nǹkan báyẹn la máa ń wò táa máa fi ń yanjú ètò iṣúná ní àbí wà, àbí wàhálà tó bá ṣẹlẹ̀ nínú ilé iṣẹ́ wa. Bí wọn ṣe bá ń yanjú ìṣòro láàárín àwọn akegbe mi ni ká pẹ̀tù sọ̀rọ̀, ká dẹ̀ yanjú ọ̀rọ̀ ní tùbìnùbí lọ́pọ̀ ìgbà láti òkè sí isàlẹ̀ láti dẹ̀ tí mú inú àwọn akegbe wa dùn ká yanjú ọ̀rọ̀ tó bá ṣẹ́yọ nínú ilé iṣẹ́ wa.

WiFi tí mo ń lò ó yára kankan, tó bẹ́ẹ̀ jẹ pé ohun ló fẹ́ dára jù lọ tí mo ti lò. WiFi mi dára gan tó fi jẹ́ pé ohun mo máa ń lò lọ́pọ̀ ìgbà. Ó dẹ̀ wúlò fún mi gidigidi gan. Mo máa ń fí ṣe ńkan oríṣìíríṣìí, mo máa ń fi wo bí iṣẹ́ ṣe ń lọ ní, ní ilé-iṣẹ́ wa, mo máa ń fi wo àà ẹrọ, mo máa ń fi lo ẹ̀rọ ayára bíi àṣà íńtánẹ́ẹ̀tì, mo máa ń lò ó fún oríṣìíríṣìí, mo máa ń fi, mo máa ń lò ó níbi iṣẹ́, mo máa ń fi wo eré ìdárayá, mo máa ń lò ó lọ́pọ̀ ìgbà. WiFi mi sáré kankan, ó dẹ̀ wúlò fún mi gidigidi gan.

Ní pọ lọpọ ìgbà tí mo bá ń kojú ìpèníjà láti wá nǹkan lórí ẹ̀rọ ayélujára, mo máa ń lo, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè wá nǹkan tí mo wá lórí ẹ̀rọ ayélujára. Ó máa ń wúlò fún mi torí pé ó máa ń jẹ́ kí nǹkan tí mo ń wá kó yá kánkán. Ti n bá ti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí, ó máa ń ṣe àǹfààní púpọ̀ fún mi gidigidi gan. Ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń, inú mi dẹ̀ máa ń dùn láti lò ó.

Bí mo ṣe máa ń jí l'òwúrò, tí mo bá kọko jí l'òwúrò, màá kọkọ jí kí n ṣàdúrà náà, kí n tún inú ilé mi ṣe, kí n, kí n gbálẹ̀, kí n tún nu ilé ṣe, lopo ìgbà ka kí n dáná, kí n jẹun. Tí máa dẹ̀ jí l'òwúrò, màá ṣe àwọn ẹ́sẹ́sàísì ránpẹ́, kí n tó lọ wẹ̀, kí n tó lọ lọ ibi iṣẹ́, kí n tó jẹun. Bí mo ṣe máa ń jí làárọ̀ nìyẹn, mo dẹ̀ máa ń ṣe àwọn nǹkan tí oye kin ṣe kí n tó kuro nlé, kí n tọ́jú ilé, kí n tó jáde sí ibi iṣẹ́. Kókó àwọn nǹkan tí mo máa ń ṣe tí mo bá jí làárọ̀ nìyẹn.

Áàpù tí mo máa ń lò jùlọ ni ẹ̀rọ wa-waapu ka-kámẹ́rà, ìwé, ayàwòrán lórí fóònù mi. Mo máa ń lo ẹ̀rọ, WhatsApp, Instagram, Twitter náà. Mo máa ń lò wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn áàpù yìí ṣe rànwọ́ fún mi. Wọ́n mo máa ń fi, àti TikTok náà mo máa ń fi, mo máa ń lò fún eré ìdárayá mi, mo máa ń lò fún iṣẹ́, mo máa ń lò láti lè fi ní ìsinmi díẹ̀ lọ́pọ̀ ìgbà. Àwọn ẹ̀rọ yìí wúlò fún mi gidigidi gan ni.

À, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ o. Ohun ẹ̀ṣọ́ dára púpọ̀ lára, pàápàá lára ọmọkùnrin. Ohun ẹ̀ṣọ́ ni a fi ń ṣara lóge. Mo máa ń lo ohun ẹ̀ṣọ́ lọ́pọ̀ ìgbà láti fi gbé, eh, ètò àṣà wa lárugẹ. Àṣà Yoruba mo máa ń fi ń gbé lárugẹ. Eh, aso wíwọ̀ ó dára púpọ̀, ó máa ń, ó máa ń bo ẹwà kún ara. Ẹ̀ṣọ́ pé oríṣiríṣi ẹ̀ṣọ́ sì wọ́n jura wọn lọ. Ohun ẹ̀ṣọ́ ni a máa ń fi ń gbára lára ga. Ohun ẹ̀ṣọ́ ó dára púpọ̀, ó wúlò fún mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ kí ma lo ẹ̀ṣọ́ ní gbogbo ìgbà, pàápàá tí mo bá ń jáde, tí mo máa ń lọ sóde àríyá tàbí patí lóríṣiríṣi abí lọ́kọ̀, lọ́kọ̀ ọ̀jọ̀ kan.

Àwọ̀ pupa ni mo fẹ́ràn jù láti kékeré mi. Láti kékeré mi mo ti ṣàkíyèsí bí mo ṣe nífẹ̀ẹ́ àwọ̀ pupa. Sí lọ́pọ̀ ìgbà àwọ̀ pupa jẹ́ àwọ̀ tó súnmọ́, ẹ́, àwòrán ẹ̀jẹ̀, tó, ẹ̀jẹ̀ tó wà nínú èèyàn. Àwòrán pupa ń súnmọ́, ó, ó, ó ṣàpẹẹrẹ agbára. Àwó púpa dàrá púpó fún mí bí èèyán. Mo nífẹ̀ẹ́ àwọ̀ pupa. Ibi kíbi tí mo bá wọ̀, mo máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọ̀ pupa ni mo fẹ́ràn. Àwọ̀ pupa máa ń bu ẹwà kún aṣọ tí a bá fi lá. Àwọ̀ pupa dára púpọ̀. Àwọ̀ pupa ń ṣàpẹẹrẹ nǹkan oríṣìíríṣìí. Ó ń ṣàpẹẹrẹ agbára, ìmọ̀, òye. Lọ́pọ̀ ìgbà àwọ̀ pupa má ń, má ń, àwọn èèyàn máa ń bọ̀wọ̀ fún àwọ̀ pupa ní àyíká àti ní, ní agbègbè wa.

Bí mo ṣe máa ń lo àsìkò mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, ó wọ́pọ̀ lọ́gbo ìgbà. Ìgbà mí a máa ń ṣe àṣepàpọ̀ tó jẹ pé a máa pe gbogbo ẹbí papọ̀ sójú kan láti, láti ní ayẹyẹ oúnjẹ tàbí ayẹyẹ ìdúpẹ́ lóríṣiríṣi lọ́pọ̀ ìgbà ní ìparí ọdún. Ìpàdé wa fún, fún ọjọ́ ìpàdé wa fún ayẹyẹ òpin ọdún la máa ń pe nǹkan báyìí. Ó dẹ̀ máa ń wù wá láti, láti pàdé, láti ṣàjọyọ̀ torí ẹlòmí nínú wa ti ríra wa tipẹ́tipẹ́. Inú wa dẹ̀ máa ń dùn tàba ríra wá àtúnṣe pò wa ó ti jọ wá tipẹ́tipẹ́. Ọdọọdún la máa ń ṣe ìdúpẹ́ ọdún tí a máa kóra wa pọ̀ láti ṣe ayẹyẹ ìparí ọdún.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan, ètò ǹkan ní ọ̀pọ̀ ìgbà láti lè ṣe ilétó ǹkan. Ìgbà mìíràn tí ó bá wáyé lọ́pọ̀ ìgbà nínú ẹbí wa, nínú ẹbí mi, mo máa ń ṣe ètò bí a ṣe ń dáná, bá ṣe ń náwó, bá ṣe ń ṣe ètò ǹkan, bá ṣe ń gbé ǹkan ṣe, ètò ẹ̀kọ́ láti rán ọmọ lọ, gbogbo ẹ ni mo máa ń ṣe. Ìgbà míì láti lè ṣe ètò ayẹyẹ láti lè fi owó sílẹ̀, láti lè kópa àwọn ǹkan báyìí ni èmi máa ń kópa nínú mọ̀lẹ́bí mi. Tí ó bá dẹ́ sí irú, irú wa àbí tí ó sì rú irú àwa báyìí, àwọn ètò ǹkan báyìí ó lè má ṣe é ṣe, so mo máa ń ṣe ètò ǹkan dára dára nínú mọ̀lẹ́bí mi.

Ìgbà mo máa ń check email mi ní àárín ọ̀sẹ̀ tàbí tó bá súnmọ́ ìparí ọ̀sẹ̀. Lọ́pọ̀ ìgbà, ìdí tí mo máa ń fi check email mi láti wo àwọn, àwọn ìmọ̀ tàbí information tó bá ṣe pàtàkì láti, láti ó lè jẹ́ láti ibi iṣẹ́, láti ibi tí mo ti ra nǹkan tàbí láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń fi wo ẹ̀rọ email mi lórí ẹ̀rọ abánisọ̀rọ̀ mi, ó dẹ̀ máa wúlò fún mi láti ìgbà mí àwọn, ẹ́ẹ́, àwọn ìfiránsẹ́ pàtàkì ló máa wà níbẹ̀ tí mo dẹ̀ máa ń yẹ̀ wò lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo máa ń fi ń ríran lọ́pọ̀ ìgbà. Òń rere, mo fi ń wo àbúrò mi àbí mo fi ń wo pàdé mi, mo dẹ̀ fi ń wo olójúṣànbọ̀lọ́ tó jókòó sí iwájú mi tó fẹ́ ta mi nípa. Ojú mi dára, mo dẹ̀ máa ń fi rí nǹkan oríṣiríṣi, àbí? Nǹkan oríṣiríṣi mo máa ń fi ojú mi rí, mo máa ń fi ń ríran ọ̀sán, mo máa fi ń ríran alẹ́, mo máa ń fi ń ríran òrù gan.

Ìgbà méjì ni mo máa ń fi ń fọnu mi lójoojúmọ́, lọ́pọ̀ ìgbà, ó wọ́pọ̀, ìgbà mìíràn tí a bá ní ayẹyẹ mo máa ń ṣẹ̀júrà wọn lọ́ n ìgbà mi. Mo lè fọnu láàárọ̀ tó bá tú dalẹ́ kí n tú fọnu. Ọ èéh, nǹkan tí mo máa ń fi ń fọnu jẹ́, ẹéh, ẹ̀rọ Colgate tí olóyìnbo ti fọnu, tí ń fọnu ìgbàlódé, òun ni mo máa ń fi ń fọnu mi. Ó dẹ̀ máa ń ṣiṣẹ́ púpọ̀. Ó dára kí a máa fọnu at least, àn, ní ọ̀pọ̀ ìgbà ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni mo máa ń fọnu.

Bẹ́ẹ̀ni lọ́pọ̀ ìgbà ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn shh wúlò lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ máa ń gbé lọ sí ibi tí mo ti máa ń ṣiṣẹ́. Àpò ẹ̀yìn wúlò torí a le kó nǹkan oríṣiríṣi bí i ẹ̀rọ, ẹ̀rọ kọ̀m̀pútà mi, ìwé, ìwé, ìwé àti àwọn ǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ní a lè kó sínú àpò ẹ̀yìn. Ó wúlò fún mi jọjọ mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà tí mo bá lọ ibi iṣẹ́.

Mo ga ní ìwọnba bàtà mẹ́fà, èèyàn tó lára ni mí, gíga mi máa ń ràn mí lọ́wọ́ láti rí, láti rí òkèrè. Ó dẹ̀, mo dẹ̀ ṣeé fi ìgbò, gíga mi ó ga lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń ya àwọn èèyàn lẹ́nu. Mo lára, mo dẹ̀ ga ní ìwọnba bàtà mẹ́fà. Gíga mi ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà láti lè rìn, ó ti ràn mí lọ́wọ́ láti lè, láti ní, láti ní àfojúsùn tó ga ju àwọn ẹlòmíràn lọ. Gíga mi jẹ́ kí ń máa wo àwọn èèyàn nílẹ̀, gíga mi ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà.

Ìgbà mi, ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, ó máa ń ṣe síra wọn. Nígbà mìíràn, ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi láti gbálè láti fọ́bọ́, láti tún inú ilé ṣe, láti fọ ẹrọ ọkọ̀ mi, ẹrọ ọkọ mi, láti so, láti tún ilé ṣe. Ìgbà tí mo, ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, ìparí ọ̀sẹ̀ ló máa ń jẹ́ sí tí mi ì bá lọ ibi iṣẹ́ àbí tí mo bá wà lẹ́pẹ̀ẹ́ láwọn mọ̀lẹ́bí mi. Ìgbà náà ni mo máa ń ráyè láti tún inú ilé mi ṣe, láti fún un ní ẹ́, ìmọ́tótó tó péye àti láti, láti jẹ́ kó rẹwà ju ti tẹ́lẹ̀ lọ.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà ó yàtọ̀ sí ra wọn lọpọ ìgbà. Tí mo bá lọ sí ọjà, ó dá lé lórí bí ọjà náà ṣe rí. Tí ọjà náà bá gbémì, mo máa na wálẹ̀. Tí ó bá ju owó ẹ lọ nígbà mí, mo máa na sí àárín. Ṣùgbọ́n tí owó náà, ọjà náà bá ti pọ̀ ju, mo máa na sílẹ̀. Mi i ní jẹ́ kó wọ̀ mí lọ́rùn. Bí mo ṣe máa ń ná ọjà ó yàtọ̀ sí bí ẹlòmí ṣe máa ná ọjà. Ìdúnadúrà mi ni láti ra ọjà kó wálẹ̀ sí, sí àǹfààní tèmi ju kí wá lọ rà á kó wá, kó wá pọ̀ ju iye tí mo lérò lọ.